Ìméèlì mi, bí èmi ṣe máa ń ṣe ètò ìméèlì mi. Ìméèlì mi jẹ́ ààyè tí mo ti máa ń gba àwọn àtẹ̀ránsẹ́ torí afẹ́fẹ́. Lẹ́yìn tí àjọ tí wọ́n ń pè ní Google tí ó ṣe agbátẹrù rẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n ṣẹ̀dá ìméèlì. Èyí ni wọ́n ń pè ní Google mail, Gmail ní èdè òyìnbó. Email mi nígbà tí mo bá fẹ́ lò ó, mo máa ń lò fún àwọn oríṣiríṣi nǹkan kan tó jọ mọ́ bí a ń ṣe ìforúkọsílẹ̀ fún ètò kan àbí mìíràn. Ní àwọn àsìkò yìí, mo máa ń bùkátà rí pé kí n yẹ email mi wò ní gbogbo ìgbà. Látàrí pé èsì sí àwọn gbogbo àwọn ìfi orúkọ sílẹ̀ yìí kò lè ti wáyé síbẹ̀. Ni òwúrọ̀, màá yẹ̀ wò. Tó bá déjí ní ọ̀sán, màá tún tún yẹ̀ wò. Tó bá sì dé alẹ́ kíntò sùn, mo máa ń ṣe ìgbìyànjú láti yẹ̀ wò. Bí ó ṣe wù lẹ́ jẹ́ wí pé èyí kì í wáyé ní ojoojúmọ́ nígbà mìíràn. Àmọ́ ní àwọn àsìkò tí mo bá rò wí pé àwọn ǹkan kan yóò ti wọlé síbẹ̀ ni mo máa ń sábà yẹ̀ wò. Yàtọ̀ fún èyí, email yìí mo wá ní ní ọ̀pọ̀ yanturu. Látàrí pé àwọn ǹkan kan bẹ́ tó bá jọ mọ́ bí ètò ìgbésí ayé, bí ilé ẹ̀kọ́, ètò iṣẹ́, ó ní email kan tí mo máa ń lò fún, tó jẹ́ wí pé nǹkan pọ̀ lórí rẹ̀. Èyí ó máa ń láǹfààní láti tètè rí àwọn àtẹ̀ránsẹ́ fún èsì, fún àwọn àìfowókọsílẹ̀ tí mo ti ṣe. Yóò jẹ́ kí n tètè rí, láìní wàhálà rara. Ṣùgbọ́n àwọn email mi wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni máa ń wọ orí rẹ̀ tó jẹ́ pé ó ti kún dé bí wí pé àti wá email nígbà mí ni máa nira. Torí ìdí èyí, èmi wá ní àwọn email kan lọ́tọ̀ tó jẹ́ pé tí mo bá ti forúkọ sílẹ̀ fún ǹkan tí ó ṣe pàtàkì tí màá mọ bùkátà sí láti máa yẹ̀ wò ní gbogbo ìgbà ni mo máa ń ṣe, ni mo máa ń lo àwọn email yìí.